Báwo ni o ṣe máa rí dájú pé àwọn ọjà rẹ dára? A gbudọ̀ ra ọjà tí ó pé ojúlówó láti ọ̀dọ̀ àwọn oníbàárà wa. Èyí tó sì n jẹ́ ojúlówó, òhun ni àwọn oníbàárà máa fẹ́ràn jù. A gbọdọ̀ ra ayédèrú ọjà nítorí pé yóò lé àwọn kọ́sítọ́mà jìnnà.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Àwọn oúnjẹ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí a lè sè. A lè ṣe ìrẹsì àti ẹ̀wà, a lè ro àmàlà àbí ká ro sẹ̀mó. Oríṣiríṣi oúnjẹ ló wà ní ilẹ̀ Yorùbá tí a lè sè pẹ̀lú owó kékeré tí ó ní nira à-

Báwo ni o ṣe máa n yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ẹ̀rọ ayárabíàṣá wọ́n lè ní ìṣòro ní ìgbà kúgbà, àmọ́ ní ìgbà tí wọ́n bá ní ìṣòro, a gbọ́dọ̀ gbé wọn lọ sí ilé àwọn ẹnjiníà láti bá wa yẹ̀ wọ́n wò kí wọ́n sì tún un ṣe. Àmọ́ nígbà mìíràn, àwọn ǹkan kékeré ló máa ń ṣe wọ́n.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ó dára kí a bèèrè ọ̀nà nígbà tí a bá ń lọ sí ibi tí a ò tíì dé rí. Àwọn Yorùbá tilẹ̀ máa ń sọ wipé "a bèèrè ọ̀nà kò ní síná". Nítorí ìdí èyií, ó dára kí á máa bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn tí a bá ń lọ sí ìlú tàbí ìletò ti a tí ì dé rí.

Ṣé o máa ń gbọ́ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ó dára kí á gbọ́ ìròyìn ká mọ nǹkan tó ń lọ ní orílẹ̀èdè Nàìjíríà àbí ká gbọ́ ìròyìn nípa ohun tí ó ń lọ ní gbogbo àgbáyé. A lè gbọ́ ìròyìn yìí lórí ẹ̀rọ ayélujára àbí ká gbọ́ ní orí ẹ̀rọ kọ̀ǹpútà.

Báwo ni a ṣe máa ń lo àkókò wa láti òwúrọ̀ títí dé alẹ́ nígbà tí a bá wà ní ẹnu iṣẹ́? A gbudọ̀ lo àkókò wa dáadáa, nítorí wípé tí a ò bá lo àkókò wa, iṣẹ́ náà lè wọ̀ wá lọ́rùn ju bó ti yẹ lọ.

Irú àwọn orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Oríṣiríṣi orin ló wà ní ayé òde òní. Orin ìgbàlódé wà bẹ́ẹ̀ ni orin èmi náa sì tún wà. Àwọn ẹlòmíràn fẹ́ràn orin ìgbàlódé àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kí n máa gbọ́ orin t'ẹ̀mí.

Ilé ìkàwé àbí ilé ìwé ó pín sí ọ̀nà mẹ́ta: ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn olóyìnbo ń pè ní primary, ilé ìwé titi àárín tí à ń pè ní secondary àti ilé ìwé tó ga jù tí à ń pè ní yunifásítì àbí kọ́lẹ̀jì.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ayé òde òní? Orísìírísìí ọ̀nà lówà tí a fi lè bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ ní ayé òde òní. A lè lo ẹ̀rọ ayélujára tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì, a lè lo ẹ̀rọ ayára bí àsà, a sì lè lo ẹ̀rọ alágbèka wa tí à ń pè ní fóònù.

Báwo ni a ṣe lè rin ìrìn àjò lọ sí ìlú ibòmíràn àti wípé ṣe o máa ń rin ìrìn àjò? Bẹ́ẹ̀ni, a máa ń rin ìrìn àjò lọ sí ìlú ibòmíràn nítorí wípé ó dára lọ́pọ̀lọpọ̀ ká lọ sí ìlú ibòmíràn, ká sì rí bí àwọn ènìyàn ibẹ̀ se máa ń gbé ṣe àti bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ sí.

Ǹjẹ́ ó dára kí a máa ran àwọn ènìyàn lọ́wọ́? Bẹ́ẹ̀ni, ó dára kí a máa ran àwọn ènìyàn lọ́wọ́. Oríṣìíríṣìí ọ̀nà ló sì wà tí a lè fi ran ẹni kejì wa lọ́wọ́. A lè ràn wọ́n lọ́wọ́ nípa ti owó àbí ká ràn wọ́n lọ́wọ́ nípa tí oúnjẹ.

A máa ń lọ sí ibi iṣẹ́ òjọ́ ní dédé agogo méje òwúrọ̀. A lè gun mọ́tò tàbí ká gun ọ̀kadà lọ síbi iṣẹ́. A sì máa ń jẹ oúnjẹ ọ̀sán níbi ago kan, ta bá jẹun ọ̀sán tán, a ó sì padà sí ẹnu iṣẹ́. Tó bá di ago márùn-ún, a ó parí iṣẹ́ wa.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Àti wípé ibo lo máa ń pa wọ́n mọ́ sí? Oríṣiríṣi ọ̀nà la fi lè pa fáìlì wa mọ́ ní ayé òde òní. A lè fi pamọ́ sí orí cloud tí a bá fẹ́, a sì tún lè fi pamọ́ sí orí fóònù wa àbí ká fi pamọ́ sí orí ẹ̀rọ kọ̀m̀pútà wa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi eré ìdárayá? Oríṣiríṣi eré ìdárayá ló wà. Eré àfẹsẹ̀gbá tí àwọn elẹ́yìnbo ń pè ní football àbí eré orí pápá tó wà ní oríṣiríṣi. Ó dára kí a má ṣe eré ìdárayá n torí wípé ó má ń jẹ́ kí àgọ̀ ara jipépé.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni orísìírísìí àwọn nǹkan ló lè mú wa bínú nígbà tí a bá wà ní inú ọkọ̀ nítorí wipé àwọn ènìyàn mìíràn wọ́n lè tẹ̀ wá lẹ́sẹ̀ mọ́lẹ̀ àbí kí wọ́n jókòó lórí aṣọ wa.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Orísìírísìí ọ̀nà lówà tí a fi lè gbúro wọn, nítorí wípé a lè pè wọ́n ní orí fóònù tí à ń pè ní ẹ̀rọ ayárabíàṣá, a sì lè pè wọ́n ní orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì.

Wákàtí mélòó ni o má ń fi ń siṣẹ́ ní ojojúmọ́? Tí a bá ti lọ ibi iṣẹ́ ní ago mẹ́fà àárọ̀ àbí ní ago méje àárọ̀, a má ń siṣẹ́ títí di ago márùn ún ìrọ̀lẹ́ àbí àwọn ẹlòmíràn si má ń fi ilé iṣẹ́ kalẹ̀ ní ago mẹ́fà ìrọ̀lẹ́.

Ṣé o máa ń fi ìpara sí ara rẹ? Bẹ́ẹ̀ni, a lè fi ìpara sí ara wa nítorí wípé tí a bá ti wẹ̀ẹ̀ tán àbí tí a bá ti ṣe àwọn ǹkan tí ó yẹ ká ṣe tán, ó dára kí a máa fi ìpara sí ara wa.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, ó dára kí a pe àwọn oníbàárà tuntun sí ọjà wa, nítorí pé ọjà wa yóò tètè gbòòrò. A sì lè pe àwọn oníbàárà tuntun láti orí ẹ̀rọ ayélujára bíi Facebook, Twitter, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú irin rí, mo sì máa ń rí i ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ó bá ń ṣe iṣẹ́. Àmọ́ mi ò tíì gùn láti ìlú kan lọ sí ìlú mìíràn rí. Àmọ́ ọkọ̀ ojú irin dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn láti rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, àtẹ̀gùn jẹ́ ohun tí a lè lò láti bi dé ipele tó bá ga nínú ilé láti ibìkan lọ sí ibòmíràn. Ó dára láti máa gun àtẹ̀gùn nítorí wípé ó dára jọjọ.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan. Pápá jùlọ tó bá ti di òpin ọ̀sẹ̀ ní ọjọ́ Sátidé, a máa ń ṣe yoga, a sì tún máa ń ṣe àwọn eré ìdárayá mìíràn tó máa ń jẹ́ kí ara jí pépé. Ó dára kí a máa ṣe eré ìdárayá lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láárín iṣẹ́ àti ìgbésí ayé? Iṣẹ́ jẹ́ ohun kan pàtàkì tí a ò gbọdọ̀ dá pẹ̀lú ìgbésí ayé. Ìgbésí ayé wà ní ọ̀tọ̀, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà wà ní ọ̀tọ̀. Nítorí ìdí èyí, a ò gbọdọ̀ da méjèèjì papọ̀. Tí a bá da méjèèjì papọ̀, yóò pa ara wọn lára.

Báwo ni o ṣe máa ń ṣe ìmúra sílẹ̀ fún ìrìnàjò? A lè ṣe ìmúra sílẹ̀ fún ìrìnàjò nípasẹ̀ ká wá gbogbo àwọn ohun ilo tí a ó kó dání, ká sì dì wọ́n sínú àpò. Nípasẹ̀ ìdí èyí, a lè ṣe ìgbéra sílẹ̀ láti lọ rin ìrìnàjò.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a lè ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tó bá di òpin ọ̀sẹ̀ àbí àárín ọdún àbí tó bá di ìparí ọdún. A lè ṣe ìgbéjáde fún àwọn òṣìṣẹ́ wa kí a sì mú inú wọn dùn, kí a sì tún fún wọn ní ẹ̀bùn.

Irú etí ìgbọ́wo ni o máa ń lò gẹ́gẹ́ bí ẹnìkan a gbọdọ̀ farabalẹ̀ gidigidi láti gbọ́ ọ̀rọ̀ tí àwọn oníbàárà wa bá ń sọ àbí àwọn alábáṣiṣẹ́pọ̀ wa bá ń sọ nítorí wípé tí a bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ dáadáa kò ní sí ìjà, bẹ́ẹ̀ sì ni kò ní sí ìkùnsúnú.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà tí a bá ka ìwé àbí nígbà tí a bá ṣe èyí tí a ń pè ní research tó túmọ̀ sí ìwádìí ìjìnlẹ̀. A ó di kókó ẹ̀kọ́ kan mú. Kókó ẹ̀kọ́ yìí sì ni a ó fi máa ṣe ohun gbogbo tí a bá fẹ́ ṣe. Nítorí ìdí èyí, ó dára láti ṣe ìwádìí ìjìnlẹ̀

Ṣé o máa ń pa òfin ìyára ọkọ̀ mọ́ tàbí òfin ojú ọ̀nà tàbí òfin ojú pópó? Bẹ́ẹ̀ ni, ó dára gidigidi láti má pa òfin ojú ọ̀nà mọ́ nítorí kí ìjàmbá ọkọ̀ má baà le ṣẹlẹ̀. Ìjàmbá ọkọ̀ lè mú ẹ̀mí lọ ó sì lè mú ká pàdánù dúkìá.

Báwo ni o ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn tàbí lọ́wọ́ àwọn oníbàárà? Ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló wà tí a lè fi gba owó lọ́dọ̀ àwọn oníbàárà wa. A lè lo ẹ̀rọ tí à ń pè ní àtẹ̀ránsẹ́ ti fóònù wa àbí ká lo èyí tí à ń pè ní ATM card.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, kí a ṣe ètò ǹkan ó dára ní ọ̀pọ̀lọpọ̀, nítorí pé yóò jẹ́ kí gbogbo ohun tí a bá fẹ́ ṣe kó ní àṣeyọrí. Tí a ò bá ṣe ètò àwọn ǹkan tí a bá fẹ́ ṣe, ohun gbogbo ó lè má lọ déédé.

Ṣé o máa ń mu kọfí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a má ń mu kọfí ní déedé agogo kan ní ọ̀sán tí a bá ti wà ní ibi iṣẹ́. Kọfí jẹ́ nkan tí ó ma ń fún ni ní okun àti agbára, ó sì tún má ń fún ni ní èyí tí àwọn olóyìnbo má ń pè ní caffeine.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ní ayé òde òní, orí Íńtánẹ́ẹ̀tì ni a ti máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn ènìyàn ti ẹ̀ fẹ́ràn láti má ra ọjà ní orí Íńtánẹ́ẹ̀tì bí i ká ra fóònù, ká ra àwọn ẹ̀rọ ìgbàlódé, nítorí wípé kò ì kí ń gunni lápá ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń mu òogùn lójoojúmọ́? Elẹ́yìí kò dára. Kò dára kí a máa lo òogùn ní ojoojúmọ́. Àfi tí àwọn dókítà bá sọ fún wa wípé kí a máa lòó. Àmọ́ tí wón ò bá sọ fún wa pé kí a máa lòó, kò dára kí a máa lo òogùn ní ojoojúmọ́. Nítorí wípé ó lè dá ì wàhala le si ago ara wa.

Ṣé o ní gíláàsì orun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì orun bí i méjì, mo sì máa ń lò ó síra wọn. Ní ìgbà tí ọrùn bá mú ta bá sì fẹ́ jáde lọ sí ibi iṣẹ́ àbí ta bá fẹ́ jáde lọ sí ọjà, ó dára kí á lo àwọn gíláàsì yìí kí ọrùn kó má ba à ba ojú wa jẹ́.

Ṣé o ní àwòrán lára? Eléyìí jẹ́ ohun tí àwọn elẹ́yìnbó máa ń pè ní tattoo. Ni orílẹ̀ èdè yìí, pàápàá jù lọ ní ilẹ̀ Yorùbá kò dára kí a máa ya àwòrán sára ní ọ̀pọ̀ ìgbà nítorí wípé ọmọlúàbí ni wá.

Ibo ni o ti máa ń ra nǹkan? Oríṣiríṣi ibi ló wà tí a ti lè ra nǹkan. A lè ra nǹkan ní ọjà àbí kárà ní ṣọ́ọ̀bù àbí kárà ní orí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ ní ayé òde òní, àwọn ènìyàn ti ẹ̀ fẹ́ràn láti máa ra ọjà ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé ó fi ní lọ́kànbalẹ̀ ju gbogbo àwọn ọ̀nà tó kù lọ.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ó ti pẹ́ púpọ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí wípé oníkálukú ti wà ní ààyè ara rẹ̀ ní òde òní. A máa ń pera wa ní orí fóònù, a sì máa ń bá ara wa sọ̀rọ̀ ní orí WhatsApp.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Gbogbo ọwọ́ náà ni a lè máa ń lò. A máa ń fi ọwọ́ ọ̀tún jẹun, a máa ń fi ọwọ́ ọ̀tún fọṣọ, a máa ń fi ọwọ́ ọ̀tún mu omi. Ọwọ́ ọ̀tún ni a sábà máa ń lò jù. Àmọ́ àwọn ẹlòmíràn wà tí ó máa ń lo ọwọ́ òsì.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn méèlì rẹ? Àwọn méèlì jẹ́ ohun tí a ń pè ní àtẹ̀ráńṣẹ́, tí a ma fi ránṣẹ́ láti ọ̀dọ̀ ẹni kan lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn. A sì má ń lo fóònù wa tàbí ẹ̀rọ ayárabíàṣá la má ń lò láti fi ṣe ètò àwọn méèlì wa yìí.

Ṣé o mọ ibi tí a ń kan àwòrán ilé, àbí ṣé o mọ ibi tí a lè gbé àwòrán ilé sí? Bẹ́ẹ̀ ni, a lè ọ́ kọ́ ṣe àwòrán ilé ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ ni órí ilẹ̀. Kí a ṣe àwòrán ilé dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé yóò jẹ́ kí ilé gúnrégé.

Ṣé o máa ń sáré? Kí a sáré ó dá lọ́pọ̀lọpọ̀ nítorí wípé fún àgọ́ ara wa ni. Tí a bá sáré ní ìgbà kan, a ó sinmi díẹ̀, a ó sì tún sáré. Èyí dára fún àgọ́ ara wa nítorí wípé ó lè jẹ́ kí àgọ́ ara jí pépé. Kí a sáré dára lọ́pọ̀lọpọ̀

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Bẹ́ẹ̀ ni, ó dára kí á ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ wa, ká mọ ibi tán tí wá, ká mọ àwọn mọ̀lẹ́bí wọn, ká mọ ilé tán gbé, ká sì mọ gbogbo ǹkan tí wọ́n bá ń ṣe. Nítorí ọjọ́ tí a ò bá mọ wá wọn káàkiri, a ò lè mọ ibi tí a ó wá wọn sí.

Ṣé o máa n lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni a lè lò ó nígbà tí a bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, àbí ká lò ó nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀ ní ilé ìjọsìn tí ohùn wa kò bá lè já geeré.

Ibi wo ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa jáde kí a lọ sí ìlú ibo mìíràn, kí a sì rí bí àwọn ènìyàn ibẹ̀ ṣe ń ṣe, irú oúnjẹ tán jẹ, irú aṣọ wo náà ń wọ̀ àti bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe máa ń kí ra wọn. Eléyìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé yóò jẹ́ ká mọ bí àwọn èèyàn mìíràn ṣe máa ń ronú.

Báwo ni o ṣe máa ń dáàbò bo àwọn nǹkan rẹ ní orí Íńtánẹ́ẹ̀tì? A lè dáàbò bo àwọn nǹkan wa lórí Íńtánẹ́ẹ̀tì nípasẹ̀ password. Tí a bá ti ṣe àwọn password yìí kò ní jẹ́ kí ẹni kejì tàbí ẹni kẹta kí ó rí àwọn nǹkan tí a ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ìpè fídíò tí a bá fẹ́ bá àwọn mọ̀lẹ́bí wa sọ̀rọ̀ àbí tí a bá fẹ́ bá àwọn alábárà tàbí àwọn òṣìṣẹ́ wa sọ̀rọ̀. Ni ọ̀pọ̀ ìgbà eléyìí dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kan nífẹ̀ẹ́ wa síi.

Ṣé o máa ń wọ ohun ẹ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀okan a máa ń wọ ohun ẹ̀ṣọ́ sí ọwọ́ àbí sí ọrùn àbí sí ẹsẹ̀. Ní ilẹ̀ Yorùbá, àwọn obìnrin ló máa ń wọ ohun ẹ̀ṣọ́ jù. Àmọ́ ní eekọ̀ọ̀kan, àwọn ọkùnrin náà lè wọ ohun ẹ̀ṣọ́.

Ṣé o fẹ́ràn láti máa jiyàn? Ìgbà mìíràn ó dára ká jiyàn àmọ́ ìgbà mìíràn kò dára láti máa jiyàn. Kí a tó jiyàn, a gbọdọ̀ ríi dájú wípé àwọn ǹkan tí à ń jiyàn sí, ó jẹ́ ǹkan tí ó mú ọpọlọ wá. Láìṣebẹ̀, a ó kàn máa jiyàn lórí asán ni.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí òjò bá ń rọ̀, a má ń wà nínú ilé, a sì má ń wo fíìmù pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa, àbí ka bá àwọn ìyàwó àti ọmọ wa ṣeré, àbí ká wo àwọn ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ká wà lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, ní ibi iṣẹ́ mi, mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fún àwọn oníbàárà mi àti àwọn ará àdúgbò. Káàdì yìí ó jẹ́ àmì ìdánimọ̀ mi tí àwọn ènìyàn sì le wá mi sí àbí ti wọ́n le pè mí sí.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Oríṣiríṣi òpó ayélujára ni ó wà ní ayé òde òní. A ní èyí tí à ń pè ní Facebook àti Twitter àti Instagram àti TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n má a lo Twitter.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe eré ìdárayá ní òpin ọ̀sẹ̀ àbí ní ìgbà tí a bá ní ààyè. Eré ìdárayá ó dára ni ọ̀pọ̀lọpọ̀ nítorí ó máa ń mú ara jí pépé ó sì tún máa ń mú kí ara padà bọ̀ sípò.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ohun tí ó dára gidigidi ní ilẹ̀ Yorùbá fún ọkùnrin. Nítorí ìdí èyí, a máa ń wọ fìlà táa bá ń jáde lọ sí òde àbí táa bá ń lọ sí ilé ìjọsìn, àbí tí a bá fẹ́ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. Fìlà dára gidigidi fún ọkùnrin.

Àwọn ènìyàn wo ni o féràn jù? Àwọn mọ̀lẹ́bí mi, ìyàwó mi àti ọmọ mi. Wọ́n ni àwọn ènìyàn tí mo féràn jù àti pàápàá jùlọ. A gbọdọ̀ féràn àwọn alábàágbé wa nítorí wípé òfin tí Ọlọ́run fún wa nílé yìí.

Àwọn iṣẹ́ wo ni o máa ń lò àbí àwọn iṣẹ́ wo ni o máa ń ṣe ní ojoojúmọ́? Tí a bá ti jí ní àárọ̀ kùtùkùtù, a ó wo nǹkan tí àwọn olóyìnbo ń pè ní chart ni àtorí ọjà. Tí a bá wo eléyìí tán, a ó sì ṣe àwọn iṣẹ́ ilé mìíràn tó yẹ ká ṣe.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, ó dára kí á mọ ìtumọ̀ orúkọ wa, nítorí wípé orúkọ jẹ́ ǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá. Nítorí ìdí èyí, èmi mọ ìtumọ̀ orúkọ mi, mo sì mọ ìtumọ̀ orúkọ àwọn ọmọ mi náà pẹ̀lú.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí a ò lágbára lé lórí. Tó bá ṣẹlẹ̀, a ò gbọdọ̀ wá ọ̀nà mí tí a ó gbà àbí ká wá bí a ó ṣe kúrò nínú ìdènà ọkọ̀ yìí tí àwọn olóyìnbo ń pè ní traffic.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀kan nítorí wípé ó dára ká máa jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀kan àmọ́ kò gbọ́dọ̀ pọ̀ jù. Ìdí tó fi dára ni wípé ó ma ń jẹ́ kí gbogbo eyín wa kí ó ṣiṣẹ́ déédé.

Ṣé o ní oríṣiríṣi ẹ̀rọ ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn oríṣiríṣi ẹ̀rọ ní ilé mi, bí i ẹ̀rọ ta máa ń fi wo àwòrán tí àwọn olòyìnbó ń pè ní tẹlifíṣàn, mo sì tún ní ẹ̀rọ ayélujára, mo tún ní ẹ̀rọ ayára bí àṣá, mo sì tún ní ẹ̀rọ ìgbéléwọ́ tí à ń pè ní fóònù.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Èmi fẹ́ràn àkókò àárọ̀ nítorí wípé àkókò yìí ni a má ń bá Ọlọ́run wa sọ̀rọ̀. Àkókò yìí sì ni a má ń lè ronú dáadáa. Àkókò yìí ni a má ń rí àwọn nǹkan tó yẹ ká ṣe àti àwọn èyí tí ò yẹ ká ṣe.